Bẹ́ẹ̀ni, èmi náà fẹ́ràn láti máa gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn-ín, nítorí wípé ní ọ̀pọ̀lọpọ̀ tí mo bá ń gbọ́ àwọn àlọ́ yìí, mo máa ń gbàgbé gbogbo ìṣòro tí mo ní. Bó ti lè jẹ́ wípé kì í mú àwọn ìṣòro yẹn kúrò, àwọn ìṣòro yẹn náà ṣì wà síbẹ̀. Lẹ́yìn tí mo bá gbọ́ àlọ́ tan, màá tún bẹ̀rẹ̀ sí ní ronú lórí bí mo ṣe fẹ́ yanjú àwọn ìṣòro yẹn. Síbẹ̀síbẹ̀, o máa ń wù mí kí ń máa gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn-ín ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Boya mo nílò láti san owó ilé-ìwé àwọn ọmọ mi, tàbí mo ní ìṣòro kan níbi iṣẹ́, tàbí mo fẹ́ yanjú ọ̀rọ̀ owó kan pẹ̀lú ẹni kan, ó yẹ níkan tí mo yá owó lọ́wọ́ rẹ̀ tí mo sì dá ọjọ́ fún, tí ọjọ́ náà sì ń sún mọ́ tí kò tìtí tí ìrètí mó ṣe máa dá owó ẹni yen padà. Tí mo bá wo ẹ̀rọ amóhùnmáwòrán mi, tàbí tí mò ń gbọ́ lórí àsọ̀rọ̀mágbèsì, àwọn àlọ́ apanilẹ́rìn-ín bá wọ̀nyí, ó máa mú mi rẹ́rìn-ín, ara mi máa fúyẹ́, inú mi á dùn, màá gbàgbé gbogbo àwọn ìṣòro tí mo ní ní àkókò náà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bi mo ti ẹ̀ ṣe ń gbọ́ àwọn àlọ́ yẹn, ohun tí mo máa ṣe tàbí ìgbésẹ̀ tí mo lè gbé tí mo lè fi yanjú ìṣòro yẹn ó lè wá sí mi lọ́kàn. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ ti ẹ fi yé wá wípé tí a bá ń gbé nǹkan jù sọ́kàn kì í sábà sí ojútùú fúnrú àwọn ìṣòro bẹ́ẹ̀. Nítorí náà àwọn àlọ́ apanilẹ́rìn-ín bá wọ̀nyí, ó máa ń mú inú èèyàn dùn, ara èèyàn máa fúyẹ́. Wọ́n ti ẹ sọ fún wa wípé àwọn tí ẹ̀mí wọn máa ń gùn jù ni àwọn tó ń tọ́ ọmọ lọ́wọ́, nítorí pé ní gbogbo ìgbà ni wọ́n máa ń bá ọmọ ṣe eré tí wọ́n máa ń rẹ́rìn-ín tí inú wọn sì máa ń dùn. Eléèlo máa ń fà á tí ẹ̀mí wọn fi máa ń gùn. Nítorí náà, ẹ̀ẹ̀kọ kan tí mo bá ń gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn-ín bá wọ̀nyí, èmi náà tí mi o rẹ́rìn-ín, bóyá tí mo fa júro láti òwúrọ̀, bóyá torí gbogbo àwọn nǹkan tí mo ti là kọjá ní ọjọ́ yẹn tí mo bá ti gbọ́ àwọn àlọ́ yìí, tí mo gbọ́ àwọn ìtàn yìí, àwọn tó ṣẹlẹ̀, tí ẹ lè jẹ́ àròsọ ni, ó lè jẹ́ àrokọ ni, eléèyí òun kò lè jẹ́, ó máa mú mi rẹ́rìn-ín, ọkàn mi á yọ, inú mi á dùn, ara mi á fúyẹ́, lọ́wọ́lọ́wọ́ yẹn màá gbàgbé àwọn ìṣòro tí mo ní. Nípasẹ̀ àwọn àlọ́ yẹn nígbà mìíràn, nígbà mìíràn àwọn àbá, nǹkan tí mo lè ṣe láti yanjú àwọn ìṣòro mìíràn tí mo ti ẹ ni, lọ́wọ́lọ́wọ́ àbí tí mo ronú nǹkan tí mo máa ṣe, lọ́wọ́lọ́wọ́ àwọn àbá yẹn lè yọjú tí àwọn nǹkan wọ̀nyí á sì lòjùtù. Àlọ́ apanilẹ́rìn-ín o dára lọ́pọ̀lọpọ̀ kìí ṣe gbogbo ìgbà náà ni èèyàn kan tí ẹ máa wá ṣe mọ ayà. Ó yẹ kí èèyàn máa fi àwọn àkókò yìí kó máa fi sinmi kí ọpọlọ rẹ̀ kó tún lè máa tó kó lè máa ṣe ohun gbogbo bó ṣe yẹ kó ṣe.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ kò ṣe é fojú tẹ́mbẹ́lú rara. Tá bá ní ká fojú wo afẹ̀ tó máìlì ọgọ́rùn-ún. Nítorí ìdí èyí kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń padà lọ sí ilé tí mo bá ti wà ní ibi iṣẹ́. Fún àpẹẹrẹ, tí mo bá ti kúrò ní ilé tí mo wà tí mo lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ ajé, ibi iṣẹ́ ni mo máa wà títí di ọjọ́ ẹtì tí mo máa fi padà sí ilé. Kò sì ṣì dí mi ràn ju wípé ilé tí mò ń gbé, ilé mi ó jìnnà púpọ̀ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá wà ní ilé tí mo bá fẹ́ wá sí ibi iṣẹ́, awakọ̀ kan tí ó ń gbé ní ẹ̀gbẹ́ ilé mi tí ó bá ti fẹ́ jí jáde ní agogo mẹ́rin òwúrọ̀, òun ni mo máa ń tẹ̀lé. Òun ní mọ́tò, ọkọ mọ́tò rẹ̀ ló máa fi gbé mi láti ilé mi láti agogo mẹ́rin. A gbé mi dé ibùdókọ̀ ìyànà ẹrà. Láti bẹ̀ ni màá tún wá wọ ọkọ̀ mìíràn tó ń lọ sí máìlì kejì. Máìlì kejì, Ibùdókọ̀ Máìlì kejì la máa ń pè ibùdókọ̀ yẹn. Láti bẹ̀ ni màá tún wá wọ èyí tó máa gbé mi dé Oṣòdì. Láti Oṣòdì yìí ni màá tún wọ ẹ̀ mìíràn tó máa gbé mi dé Mòwé. Níbẹ̀ ni mo ti máa bọ́lẹ̀ tí màá wá fi ẹsẹ̀ rìn wọ ibi iṣẹ́. Ìrìnàjò mi sí ibi iṣẹ́ kì í ṣe kékeré rara. Ó jìnnà lọ́pọ̀lọ́pọ̀ ó sì máa ń ná mi ní ọ̀pọ̀lọpọ̀ owó kí n tó dé ibi iṣẹ́. Ká ní àwọn ìjọba wọ́n ti ṣe ọ̀nà ọkọ̀ ojú irin tí ó jáde sí ibi iṣẹ́ mi, kò bá dára púpọ̀. Nítorí ọkọ̀ ojú irin yìí, òun ló máa gbé mi tàràtà lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kò tí ì ṣe ọkọ̀ ojú irin. Ọkọ mọ́tò ni mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Mo sì máa ń tètè jí ní òwúrọ̀ lọ́jọ́ tí mo bá wà ní ilé tí mo bá mo pe mo n lọ ibi iṣẹ́. Tí mo bá sì ti lọ ibi iṣẹ́ láti ọjọ́ ajé títí di ọjọ́ ẹtì, mi ò ní wálé. Ọjọ́ ẹtì tí iṣẹ́ bá parí ni mo máa ń padà wá sí ilé. Nítorí ìrìnàjò náà ó jìnnà púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Nítorí ìdí èyí ni mo sì máa ń faramọ́ ibi iṣẹ́ fún òdìdì ọ̀sẹ̀ kan gbáko. Lẹ́yìn èyí, màá padà lọ sí ilé. Àwọn mìíràn náà máa ń wọ ọkọ̀ ojú omi lọ sí ibi iṣẹ́ wọn, ṣùgbọ́n kò sí ore ọ̀fẹ́ yìí fún èmi nítorí ibi tí ibi iṣẹ́ mi wà. Ohun tí mo rò pé ó kàn tí ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ni wípé tí ìjọba bá ṣe ọ̀nà ọkọ̀ ojú irin tí mo lè máa gbà, eleyi máa mú wàhálà tí mò ń ṣe tí mo bá ń lọ sí ibi iṣẹ́ kí ó dínkù. Ó lè sì máa mú kí owó tí mò ń ná náà kí ó dínkù. A sì jẹ́ kí ìrìnàjò mi sí ibi iṣẹ́ kí ó rọrùn. Tí eléyìí bá ṣẹlẹ̀, ó ṣe é ṣe kí n máa lọ sí ilé lójoojúmọ́ láti ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ìrìnàjò mi sí ibi iṣẹ́ kì í ṣe ìrìnàjò kékeré rara. Ọkọ mọ́tò sì ni mo máa ń wọ̀ lọ ó sì máa ń ná mi ní ọ̀pọ̀lọpọ̀ owó. Kì í sì ṣe gbogbo ìgbà ni mo máa ń padà lọ sí ilé. Ẹ̀kan ṣo lọ́sẹ̀ ni mo máa ń padà lọlé. Tí mo bá ti kúrò nílé ní ọjọ́ ajé, ó tuntun di ọjọ́ ẹtì tí iṣẹ́ bá ti parí kí n tó padà. Báyìí ni mo se máa ń rin ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí àgọ́ rí dáadáa. Ó ti è tí mo mi lára. Nítorí nínú ìjọ Ọlọ́run tí a bí mi sí, a ò lè ṣá láì má lọ sí ìpàgọ́. Ẹ̀ẹ̀ méjì láàrín ọdún la máa ń lọ ìpàgọ́. A máa ń lọ ìpàgọ́ ní oṣù kẹrin. Nígbà tí a bá ń ṣe ọdún àjíǹde, a sì máa ń tún ṣe ìpàgọ́ mìíràn ní oṣù kejìlá. Eléyìí tí a máa fi ń ṣe àṣekágbá ọdún. Àkókò ìpàgọ́ nínú ìjọ tí mo wà ó jẹ́ àkókò tí a yà sọ́tọ̀ láti pèsè ara wa sílẹ̀ fún iṣẹ́ tí ó wà ní iwájú. A máa ń lo àkókò yìí láti sinmi. A máa ń lo àkókò yìí láti gbàdúrà. A máa ń lo àkókò yìí láti yí ara wa wò. A máa ń lo àkókò yìí láti ríi wí pé a wà ní ìmúra sílẹ̀ fún ìjọba Ọlọ́run tí à ń fojú sọ́nà fún. Mo ti lọ sí àgọ́ rí dáradára. Àwọn àgọ́ mìíràn, àwọn àgọ́ mìíràn náà sì wà tó jẹ́ wí pé lórí ọ̀rọ̀ ìṣe ni. Wọ́n á sọ fún wa wí pé a máa pa ohun gbogbo tì. Nítorí àwọn nǹkan tí wọ́n fẹ́ kọ́ wa yẹn ó ṣe pàtàkì. Wọn ò sì fẹ́ kí ohun kó hun, kí ó dí wa lọ́wọ́ tàbí kí ó máa mú kí ọkàn wa ki opin yẹ́lẹyẹ̀lẹ. Wọ́n wá ní ká wá sí àgọ́. Ó lè jẹ́ ọlọ́sẹ̀ méjì, ó lè jẹ́ ọlọ́sẹ̀ mẹ́ta. Ní àwọn àkókò yìí, oníkálùkù ti ní àwọn irinṣẹ́ tiẹ̀ tó máa ma fi ṣe ìgbáradì tàbí tó máa ma fi kọ́ àwọn nǹkan tí wọ́n ń kọ́ wa. Bóyá àgọ́ nípa ti iṣẹ́ ta tí mo yàn láàyò ni tàbí àgọ́ nípa ti tẹ̀mí nínú ìjọ Ọlọ́run tí mo wà, kò sí eléyìí tí yóò ṣe àjèjì sí mi rárá. Mo ti lọ sí àgọ́ rí dáradára. Mo sì máa ń fẹ́ràn láti-- mo sì máa ń fojú sọ́nà láti lọ sí àgọ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àgọ́ kan ti ẹ̀ wà ní iwájú tí mo ń gbáradì pé èmi náà yóò lọ. N ò sì kópa nínú rẹ̀. Lílọ sí àgọ́ ó ṣe pàtàkì fún ènìyàn. Bóyá nípa ti iṣẹ́ tí ó yàn láàyò ni kó lè mọ̀ si tàbí nípa tẹ̀mí kó lè dàgbà síi nípa tẹ̀mí. Mo ti lọ sí àgọ́ rí dáradára. Mo sì, mo sì máa ń gba àwọn ẹm- ẹlòmíràn níyànjú pé kí àwọn náà kí wọ́n gbìyànjú kí wọ́n máa lọ sí àgọ́ àwọn ọmọ Ọlọ́run. Ó lè jẹ́ àgọ́ àwọn obìnrin, ó lè jẹ́ àgọ́ àwọn ọ̀dọ́, ó lè jẹ́ àgọ́ àwọn ọkùnrin, ó lè jẹ́ àjọ àgọ́ ti gbogbogbò tó máa kó gbogbo ènìyàn jọ. Eléyìí òún kí ó lè jẹ́. Gbogbo ohun tí ó bá, tí wọ́n bá pèsè sí níbẹ̀ ó lè máa dàbí ohun tí èèyàn ní ní ilé. Kì í ṣe, kì í ṣe gbogbo ìgbà ni gbogbo nǹkan tí èèyàn fẹ́ ló máa ń wà ní àgọ́. Ṣùgbọ́n àwọn ìfaradà díẹ̀díẹ̀ máa ń wà nítorí àwọn nǹkan tí èèyàn mọ̀ pé ó máa jẹ́ gẹ́gẹ́ bí èrè fún lẹ́yìn tí ó bá ti parí àgọ́.

Yorùbá bọ̀ wọ́n ní àjọjẹ ló dùn. Nígbà mìíràn bó ti lẹ́je wípé oúnjẹ yẹn kò tó ẹ̀mí nìkan, ṣùgbọ́n tí mo bá ríi wípé ẹ̀eyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ mi tí kò ní ǹkan kan tí ó fẹ́ jẹ, kò ṣẹ́ṣẹ́ nù ẹ́ kí n pín pẹ̀lú rẹ̀. Mo sì máa ń ṣàkíyèsí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá pín èyí tí ó wà lọ́wọ́ mi, kì í ṣe oúnjẹ nìkan. Ipèsè mi máa ń wá láti ibi tí èmi náà kò rò tẹ́lẹ̀. Tí ènìyàn bá lawọ́, á rígbà, ṣùgbọ́n tí ènìyàn bá jẹ́ ẹni tí ó háwọ́, kò ní rí ǹkan kan. Pínpín oúnjẹ ó sì ṣe pàtàkì. Yorùbá bọ̀ wọ́n ní tí oúnjẹ bá ti tán nínú ìṣẹ̀, ìṣẹ̀ bù ṣe. Tí ènìyàn bá jẹ́ ẹni tí ó ń fún àwọn ènìyàn ní ǹkan, pàápàá jùlọ oúnjẹ, oúnjẹ ṣe pàtàkì. Oúnjẹ ó ṣe pàtàkì. Pínpín oúnjẹ kì í ṣe ohun tí ó jẹ́ bàbà ra tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Tí èmi nìkan bá dàjẹ oúnjẹ yẹn, ebi sì máa pa mi. Tí n bá sì pín pẹ̀lú ẹlòmíràn, ebi á pa mi. Mo á jẹun láàárọ̀. N ò túmọ̀ sí wípé mi ò ní jẹun lọ́sàn-án tàbí kí n jẹun lásàlẹ̀. Bí èmi ṣe máa ń ronú nìyẹn, tí gbogbo ènìyàn bá sì le ní irú ìrònú báyìí, ayé yìí á jẹ́ ibi tí ó rọrùn fún gbogbo wa láti gbé. Mo máa ń pín oúnjẹ pẹ̀lú ẹlòmíràn. Ó lè jẹ́ ẹni tí mo mọ̀, ó lè jẹ́ ẹni tí n kò mọ̀. Ohun tó kan tí ẹ lè ṣẹlẹ̀ ni wípé pátápátá ẹ máa dà sí ọ̀nà méjì. A lè má jọ jẹ papọ̀. Òun lè jẹ́ ti ẹ lọ́tọ̀ kí èmi ná jẹ́ ti èmi lọ́tọ̀ ṣùgbọ́n oúnjẹ yẹn màá pín sí méjì. Mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ǹkan. Ó sì dára, ó sì ti ràn mí lọ́wọ́ púpọ̀. Mo sì ti ṣàkíyèsí wípé nígbà tí mo bá ń fún àwọn ènìyàn ní èyií tí ó wà lọ́wọ́ mi, èmirán tí èmi náà ò ní, ó máa wá.